Báwo ni iye owó ṣe ń yípadà ní àyíká rẹ lórí ohun wọ? Hmm lórí nǹkan tí a ń rà, káràkátà kan tí àwọn ènìyàn ń tà lójoojúmọ́, nii ìgbàkúgbà ni gbogbo àwọn kíni n máa ń wọ́n, tó máa ń wọ́n púpọ̀púpọ̀. Jẹ́ pé tó bá ra nǹkan lónìí sín ọ̀sẹ̀ tó ń bọ̀, ó tun ti máa, ó tun ti máa, owó yen tun ti máa gbé sókè. So bí o ṣe ń báa mu, bí o ṣe ń báa mu, ah kuku ní nǹkan tí a fẹ́ ṣe. A máa kuku ra náà ni, a máa kuku ra náà ni, nǹkan tí o ṣẹlẹ̀ náà ni.

Ọkọ̀ wo ni o fẹ́ràn? Kí ló dé? À, mo laiki Toyota Highlander. Toyota Highlander. Mo láìki e gan-gan ni. Gan ni. Mo láìki ẹ. Ẹngine wà powerful gan. Anything Highlander, latest one, mo láìki ẹ. Fún ìrìn-àjò gígùn, hm, èmi ẹ̀ yí, èmi ẹ̀ yí. Fún ìrìn-àjò kúkúrú, ohun tí ó nira. Hm, kò sí ohun tí ó nira. Except to ba je pé, nkankan dé bá ọkọ̀ oun, leyan máa gbé lọ sí ọ̀dọ̀ mechanic láti lọ ṣe.

Sọ fún wa nípa iyán, bí a ṣe ń gun. Hmm, iyán ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù lọ. Hmm, bí a ṣe ń gun, tí a bá ti bẹ́ẹ̀ sórí iná, a máa sè kó tó jinná, a ti máa fọ odó àti ọmọ odó ta máa fi gún iyán òun. Tí iṣu rẹ̀ bá dẹ̀ ti jinná, a máa da iṣu rẹ̀ sínú odó, a dẹ̀ máa fi ọmọ odó, a dẹ̀ máa fi gún iyán yẹn tó fi, tó fi, tó ta fi, ta fi gún tó fi máa kúná tó dẹ̀ máa fa, tó dẹ̀ máa fa, a fọn mí díẹ̀ sí, tó bá le ju. Ọbẹ̀ wo ni a fi ń jẹ ẹ? Há! Ọbẹ̀ tí mò ń like jù láti máa fi jẹ iyán èyí ni ọbẹ̀, ọbẹ̀ ilá alásẹ̀pọ̀. Òh, kò sí ọbẹ̀ tí èmi ò lè lò, kò sí ọbẹ̀ tí èmi ò lè lò. Gbogbo ọbẹ̀ náà ni tí mò ń like láti máa fi jẹ iyán yìí. Hmm, ọbẹ̀ ilá alásẹ̀pọ̀, ẹ̀fọ́ rírò, ọbẹ̀ ẹ̀fọ́ ẹlẹ́gùúsí, ata àti ilá, kò sí ilé tí ó, kò sí ilé tí ó lọ fún mi bẹ́ẹ̀. Ẹni tí ó ń gun, èmi náà mò ń sọ, èmi náà mò máa ń kàn mi, màá gún kí ó fi máa da dáadáa.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni mo ti fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún rí, nítorí wipé wọ́n ṣiṣẹ́ yẹn dáadáa tó tẹ́ mi lọ́rùn tí mo sì, tí mo, tí mo sì fẹ́ràn. Mo ti fún wọn lówó àfikún. Ó ní ẹnìkan tó bá mi ṣiṣẹ́ lọ́jọ́ kan, ó pe owó onì pe owó ọ̀nì one thousand naira. Ìgbà tí ó dé bá mi ṣiṣẹ́ yẹn tan mọ rí wáhala ti ẹniyẹn ṣe, mo dẹ̀ rí pé ó ṣiṣẹ́ dáadáa, mo dẹ̀ bá fi owó kun.

Báwo ni o ṣe, báwo ni o ṣe ń mọ̀ pé iṣẹ́ ti tó? Nn, àkókò ni, àkókò lè mí bá ṣi iṣẹ́ tí bá rí pé àkókò ti-- ó ti tó, ọ̀rọ̀ àkókò tó yẹ kí n fi parí iṣẹ́ yẹn ó ti tó. Nn, mo máa mọ. Torí ago ti mo fi n sise ma so fún mi to bá je pé èyí tí mi le ṣe mo dè máa, máa parí rẹ̀ ní ọjọ́ kejì. Mo máa dá, máa, mo máa dáwọ́ dúró lórí iṣẹ́ yẹn, mo dè máa parí rẹ̀ ní ọjọ́ kejọ, ní ìgbà kugba tí iṣẹ́ yẹn bá, aàh, gbé wa dà, tí máa fi parí iṣẹ́ òun.

Kíni ó ń ṣe nígbà tó toba mú ọ, ohun tí ó ń mú ni protein. Or kí n já ewé moringa or ewé lemongrass, kí n fi ginger sí, àti garlic kí n ṣe wọ́n, kí n ṣe wọ́n ránpẹ́ kí n dẹ̀ mú. So ní de, n dẹ̀ mú, n dẹ̀ mú concoction yẹn, ara mi bá yá gaga. Rẹ́gẹ́ òtútù bá fò lọ, ọjọ́ mélòó ni, ni ò ń sinmi? Ni ọjọ́ tó títú bá mú mi, gbogbo e náà ju wákàtí àyà tí màá tí bá ti mú hin lọsùn, ara mi yóò sì yà gaga padà. Ẹni tí o, ẹni tí o bèerè lọ́wọ́ mi ni òbí mi lọ́wọ́.

Moti ṣìná ríi, ah dada moti ṣìná ríi o wọ́n de ni ahn, wọ́n ní ẹni tó bá ń, wọ́n ní ẹni tó bá ń béèrè ọ̀nà, wọ́n ní ẹni tó bá ń béèrè ọ̀nà kò kí ń ṣì, kò kí n ṣìná. Sọ, ahn, gbogbo ìgbà tí mo tí fi ṣìná rí yẹn mo máa ń béèrè lọ́wọ́ àwọn tí mo bá rí láyiká pé ah àbí tí mo wá sope pé ẹ ràn mi lọ́wọ́, wọ́n a dee má ràn mi lọ́wọ́.

Sọ fún wa nípa títọ́ ẹranko mélòó? Ajá. E jẹ́ ń sọ nípa ajá? Ko n se pe boya mo fẹ́ràn aja, lo bẹ́ẹ̀ but mo ti sin aja ri. Won ni ki n so funwa nípa tito ẹranko, aja bi àpẹẹrẹ. Mo ti tọ́ ajá rí. Mo dẹ̀ tíwẹ̀ fún ajá rí. Nkan tí mo mọ̀ pé mo ti ṣe ni. But tán bá wa sọ nípa àwọn ẹranko to jẹ pẹ́ a ń dà bí èwúrẹ́, maalú, mí tí ṣe, àwọn kan bẹ́ẹ̀ rí i, bó mo ti rí àwọn èyàn tí mo mọ̀, tí mo súnmọ́ tí, wọ́n á ti ṣé irú kan ọ̀sìn bẹ́ẹ̀ rí. Ọjojúmọ́ ni wọ́n máa ń dà wọ́n lọ sí, orí field láti lọ, láti lọ jẹ koríko. Àwọn ẹran yẹn máa lọ jẹ koríko lórí feed. Àrárọ̀ ni wọ́n dẹ̀ máa ń ṣe, lo máa ń ṣe kí ni yen to bá tú wá di irólẹ́ wà tú máa ṣẹ́ náà. Wọ́n á tú máa dà àwọn ẹran yẹn jáde. Òjò bá ń ràn lọ.